Bákan méjì ni iṣẹ́ àkànṣe ò gba ògbọ́n. Tí ó bá jẹ́ wí pé fúnra ra mi ni mo fẹ́ ṣe iṣẹ́ àkànṣe yẹn, màá farabalẹ̀, gbogbo àwọn irinṣẹ́ tí mo nílò láti ṣẹ́, màá rí pé gbogbo irinṣẹ́ ó ti wà ní tòsí kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ rara. Torí wipé mo mọ̀ wípé tí mo bá ṣe àṣìṣe lẹ́nu iṣẹ́ náà, ó lè dá wàhálà lẹ, ó dẹ lè fa gbogbo wa padà sẹ́yìn, inú ọ̀gá mi ò sì ní dùn sí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ará ita tàbí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ la fẹ́ gbé iṣẹ́ àkànṣe yẹn fún ní ibi tí mo ti ń ṣiṣẹ́, àá ti sọ fún wọn, á ti ṣàlàyé pé iṣẹ́ yiò bái la ṣe fẹ ka ṣe, bai ni ǹkan táà ń retí láti ọ̀dọ̀ yín. Tẹ́ bá dẹ máa parí iṣẹ́, ǹkan báí báí báí báí la fẹ́ fà jáde lẹ́nu iṣẹ́ náà. Ni gbogbo ìgbà tí iṣẹ́ àkànṣe bá wà ta bá fẹ́ ṣe ní ibi iṣẹ́ tí mo ti ń ṣe iṣẹ́, a máa ń rí dájú wípé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe iṣẹ́ náà ó jẹ́ ẹni tó farabalẹ̀, kì í ṣe èèyàn kan tó jẹ́ ó kàn ṣẹ̀ máa máa ṣe làú làú. Ẹni tó farabalẹ̀, tí ó mọ ohun tó ń ṣe, tó sì farabalẹ̀ ṣe iṣẹ́ náà. Nígbà mìíràn ó lè jẹ́ èmi náà màá ní kí n ṣe, tàbí àwọn tí ó ń ṣiṣẹ́ lábẹ́ mi, tàbí ká gbé iṣẹ́ àkànṣe yẹn fún akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ pa iṣẹ́ yẹn kó wá láti ìta kó bá wa ṣe kó sì lọ dáradára. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jù lọ ni wípé tó bá jẹ́ pé èmi ni mo fẹ́ ṣètò iṣẹ́ àkànṣe yẹn, tó bá jẹ́ pé àwọn ará ata náà ló fẹ́ wá bá wa ṣe ni òun, màá rí wípé mo wà ní ìdúró, màá sì rí wípé wọ́n ṣe ohun gbogbo bó ṣe yẹ kí wọ́n ṣe, iṣẹ́ náà sì lọ dáradára.